Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ó bẹ̀rẹ̀ láti Amazon, Walmart, Temu, gbogbo ẹ̀ mo máa n ra. Àmá recent time Temu mo ti ń ra nǹkan torí pé ó wa close to my house and it's very necessary. Ó jẹ́ nǹkan tó si dá tó ṣe gidi gan. So mo ń gbà mí tó bá wo description, ọ̀tọ̀ ni tí wọ́n bọ̀ wá.